Bawo ni o se maa n ji ni òwúrò? Mo máa ń jí ní òwúrọ̀ nígbà tí ìgbà mìíràn ó máa ń jẹ́ àláàmù tí mo bá ṣẹ́ẹ̀tì sórí ago ìyen ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Tó bá ti dún ni mo máa ń jí ní àwọn ìgbà mìíràn. Ìgbà mìíràn dẹ̀ wà tó jẹ́ pé fún rara mi ni mo máa ń jí láàárọ̀. Àbí kó jẹ́ pé ìgbà t'áwọn Mùsùlùmí bá pe ìrun ní àárọ̀ kùtùkùtù ni mo máa ń jí tí mo bá ti gbọ́ tí ìrun wọn bá ti dún, ariwo ìrun yìí máa ń jí mi. Ìgbà mìíràn àkùkọ́ dẹ̀ máa ń kọ tó jẹ́ pé láàárọ̀ tí àkùkọ́ gàgàrá kan bá ti kọ ní àyíká, ìgbà náà ni mo máa ń jí ní àwọn ìgbà mìíràn. Ìgbà mìíràn dẹ̀ léèlé, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àláàmù tí mo bá ṣẹ́ẹ̀tì sórí fóònù mi bóyá mo ní ibi tí mò ń lọ ní ago mẹ́fà àbí màá ti fi àláàmù yẹn síbẹ̀ kí ó jí mi kó tó di àsìkò yẹn.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi, ó wà ní, ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn ǹkan kan bá wà tí ó bá yé mi lẹ́nu iṣẹ́, àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi ni màá bi lérè láti tọ́ mi sọ́nà kí n tún lè ṣiṣẹ́ mi bó ṣe tọ́ àti bó ṣe yẹ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi náà máa ń bi mi lérè àwọn ǹkan tí ó jẹ́ pé mi náà máa ń sọ fún wọn pé ó yá, ẹ jẹ́ ká ṣe báyìí, ẹ jẹ́ ká tún ṣe báyìí. A dẹ̀ tún máa ń jìròrò lórí ọ̀rọ̀ mìíràn tí kì í tún ṣe ọ̀rọ̀ iṣẹ́ gan lórí ayé generally. So mo fẹ́ràn àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, ó máa ń jẹ́ kí iṣẹ́ wa tún dùn ṣe nígbà tí ó jẹ́ pa ní ìbáṣepọ̀ tó dánmọ́rán dáadáa.

Ṣé o ní iforukọsilẹ ní ilé ìdárayá? Mi ò ní iforukọsilẹ ní ilé ìdárayá, ṣùgbọ́n ó wù mí láti ní iforukọsilẹ ní ilé ìdárayá. Mi ò kàn tí rí àkókò láti fi ṣe àwọn nǹkan yìí ni. Tín bá ti rí àkókò, màá forukọsilẹ ní ilé eré ìdárayá láti máa lọ lórèkórè kí n lè jẹ́ ẹni tí yóò tún fìtí dáadáa láti ṣe àwọn nǹkan kan àti láti dárayá kí eegun mi lè le si dáadáa. Mo máa ń-- mo fẹ́ràn eré ìdárayá púpọ̀ o.

Ṣé o ní irungbọ̀n? Ìbéèrè yìí ó mú mi rẹ́rìn-ín gan-an torí ní ọjọ́ mélòó kan sẹ́yìn ni mo sì ń sọ pé "à irungbọ̀n mi ò mọ̀ ju táṣẹ́rẹ́ táṣẹ́rẹ́ lọ" tí mò ń fira mi ṣe yẹ̀yẹ́ táwọn èèyàn náà fi mí ṣe yẹ̀yẹ́ pé "àbọ̀ ó ti ẹ ní irungbọ̀n". So mi ò ní irungbọ̀n. Bó ṣe jẹ́ pé mo ti dàgbà dáda tó, tó jẹ́ pé àwọn ọmọ tó kéèrè sí mi gan ti ẹ ti ní irugbo tó pọ̀. Irungbọ̀n mi ò ju kóko kó báyìí lọ tí ó ti ẹ ṣé, tí ó yọ rárá. Kíní sì máa ń dùn mí gan-an mi ò mọ̀ tí mo lè ṣe. Ṣùgbọ́n mi ò fẹ́ràn láti lo artificial nǹkan kan láti grow irungbọ̀n mi rárá tí ò bá ti wù tí Ọlọ́run bá fẹ́ kó wà bẹ́ẹ̀ èmi ò ní fi ǹkan kan sí i.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Mo máa ń fẹ́ràn vanilla gan an jù, mo fẹ́ràn rẹ̀ ju strawberry lọ. Torí vanilla yẹn, ó máa ń dàbí miliki àbí bó si máa ń wà creamy lójú, ó máa ń dùn wò gan an. O jẹ́ kí n fẹ́ fẹ́ràn vanilla flavor dáadáa, òun ni mo sì máa ń fẹ́ láti rà jù. Kódà tí mo máa fẹ́ rà fún èèyàn gan an, mo lè má biliri tí máa fi ra vanilla yẹn fún un torí vanilla yẹn ni mo mọ̀ pé ó jẹ́ ilé tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan an náà ń fẹ́ràn jù. Kì í ṣe èmi nìkan ni mo fẹ́ràn vanilla. Vanilla flavor yìí, ó máa ń dùn, mo dẹ̀ fẹ́ràn bó ti máa ń rì lẹ́nu, ó máa wà fẹ́rí creamy.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Rárá mi ò ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin, ṣùgbọ́n mo máa ń rí wọn dáadáa ní àyíká mi nígbà kan torí ojú irin ìyẹn railway, ó gba àdúgbò mi kọjá ní ìgbà kan. Tó jẹ́ pé a máa ń rí àwọn ọkọ̀ ojú irin tó máa ń kọjá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tó jẹ́ pé gbogbo àwọn mọ́tò tó bá wà ní títí á dúró kí ọkọ̀ ojú irin kó lè kọjá. Ọkọ̀ ojú irin sì máa ń kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Àwọn ọkọ̀ ojú irin orílẹ̀èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò ṣiṣẹ́, bó ṣe yẹ kó ṣiṣẹ́. Ṣùgbọ́n ìjọba ti ń gbìyànjú láti túnṣe ká lè máa lo ojú irin láti rìnrìn àjò ní àwọn ìrìn àjò tí ó bá tún jẹ́ pé a fẹ́ kó ẹrù tó pọ̀. Ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn nínú ìjọba yìí.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Ìgbà tí mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù oun ni ìgbà tí mò ń bọ̀ láti Ìbàdàn wá sí Ifẹ̀. Àwọn ọkọ̀ akẹ́rù yi, torí emi gan naa ko ẹrù tó pọ̀ dà ní, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n dẹ̀ máa ń gbowó ẹrù lọ́tọ̀, tí wọ́n á gbowó èèyàn náà lọ́tọ̀, ìyẹn tẹ́rù ẹ bá pọ̀ t'ẹ̀yàn bá fẹ́ kó sí ẹ̀yìn ọkọ̀. Ọkọ̀ akẹ́rù yìí ó gbọdọ̀ jẹ́ ọkọ̀ tí ó lè rìn torí ìrìnàjò tí wọ́n máa ń rìn kì í ṣe ìrìnàjò kékeré. Ó gbọdọ̀ jẹ́ ọkọ̀ tó strong dáadáa, tó jẹ́ wipé kò ní yọnu lójú ọ̀nà àbí tí ǹkankan ò ní ṣe bẹ́ẹ̀ ni táyà rẹ sì gbọdọ̀ dúró rainrain dáadáa toríi kí àwọn ẹrù yẹn kó má baà jẹ́ kí táyà yẹn jò.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Mo máa ń ṣètò àwọn ímeèlì mi dáradára torí mo máa ń ṣe bí fóldà tí mo máa ń kó oríṣiríṣi ímeèlì sí láti mọ ibi kàtégórì tí ìkọ̀ọ̀kan nínú wọn wà. So àwọn ímeèlì mi dẹ̀ tún rí léyìí, mo ní ímeèlì líńkì bí mẹ́ta àbí mẹ́rin tó jẹ́ ímeèlì ọ̀tọ̀ọ̀tọ̀. So nígbà mìíràn wà tó jẹ́ pé ímeèlì tí mo máa ń fún àwọn èèyàn, ó máa ń jẹ́ ímeèlì tó wà fún nǹkan kan pàtó. Tí mo bá fẹ́ rẹ́jísítà fún àwọn nǹkan bí ìdárayá, ó ní ímeèlì tí mo máa ń lò. Tí mo bá rí pé mo fẹ́ rẹ́jísítà fún nǹkan tó jẹ́ bí educational bí nǹkan tó serious, ó ní ímeèlì tí mo máa ń lò. So àwọn ímeèlì tí n bá ti rí ímeèlì lórí wọn, màá ti mọ irú nǹkan tó lè jẹ́.

Ṣé o ti lé ẹnikan kúrò ní iṣẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti lé ẹnikan kúrò ní ẹnu iṣẹ́ rí nítorí kò ṣe iṣẹ́ rẹ̀ bóṣe yẹ kó ṣe. Mo sì rò pé bí ó ṣe ń lọ yìí yí ó padà pa ilé-iṣẹ́ lára. Tó jẹ́ wípé a kàn mo pàdánù owó, aṣitunle má pàdánù àwọn kọstọma yẹn, àwọn oníbàrà. So torí ẹ̀ ó ṣe kókó láti jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ má lọ àti pé ẹni tí mo ń sọ̀rọ̀ ńpa e yí kò ṣe tán láti jẹ́ kí a kọ́ òun àti pé bá ṣe ń kọ́ kò gbọ́. So torí ẹ̀, ká ní pé ó gbọ́ ní abá sí fún ní ọ̀rẹ́ ọ̀fẹ́.